Bẹ́ẹ̀ni, mo máa n ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Kódà nigbà mii, a máa rà lórí ayélujára. Hmm, bẹ́ẹ̀ni, so tó bá ti jẹ́ nǹkan tó ṣànfaàní, màá rà, tí n bá lówó ẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámúrá nígbà mí. Bẹ́ẹ̀ni, mo máa ń lò ó nígbà mí, kò n se ní gbogbo ìgbà. Nígbà mí, táyé bá yọ ẹ máa ń lò ó.

Nígbà mí a lè wá n le tàbí ká gbé àwọn ará ilé jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Kò n ṣe ní gbogbo ìgbà, ṣùgbọ́n lórèkórè a máa gbéra wa jáde. Bẹ́ẹ̀ni èmi àti àwọn ará ilé.

Bẹ́ẹ̀ni, mo ni aṣọ òtútù. Kódà, mo ní èyí tí mo máa ń wọ̀ ní àwọn àsìkò tí ò bá ń ṣe ìgbà òtútù àbí oyẹ́

Nígbà tí mo ṣè wà lọ́mọdé, kódà a máa ń ṣeré ọmọdé tó pọ̀, bí i ká máa gbá bọ́ọ̀lù, bí i ká máa ṣeré ládùúgbò, bí i ká máa sáré kiri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo fẹ́ran méjèèjì, coffee àti tea. Tea ni mo ń kọ́kọ́, ló kọ́kọ́ bá mi lára mu tí mo kọ́kọ́ mọ̀. Nígbà tí mo wá mọ̀ ń pa coffee, mo wá fẹ́ran coffee náà, mo wá fẹ́ran coffee náà.

Saturday ni mo fẹ́ràn jù nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ nítorí pé èmi àti àwọn ẹbí mi, a ráyè láti máa lọ sí ibi ìdánilẹ́kọ̀ọ́. A jẹ́ ráyè láti jọ wà papọ̀ nítorí wàhálà tí a ṣe lọ ní àwọn ọjọ́ tó kù nínú ọ̀sẹ̀

Ní ìgbà mi, mo lè máa bá àwọn aráalé mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, tàbí kí n máa bá àwọn oní káràkátà mi sọ̀rọ̀ lórí òwò tá jò fẹ́ ṣe papọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù lọ́pọ̀lọpọ̀ tí mà ń wọ̀ lórekóòrẹ. Nígbàmí i, mo lè wọ aṣọ òtútù mi nígbà ọyẹ́ tàbí lásíkò òjò.

Wọ́n ma ń báwọn ẹlẹgbẹ́ ẹ̀ mí ṣiṣẹ́ níbi ìbáṣepọ̀ rere àti ìbánisọ̀rọ̀ tó dá àti ìbálòpọ̀ tó da. Mo dẹ̀ máa ń fẹ́tì sí iṣẹ́ láti ba lè rí àbájáde dáadáa fún iṣẹ́.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n lẹ́ẹ̀kookan ni tí n bá dẹ̀ máa sárẹ́, ó máa ní ìdí pàtó tí mo fi ń sárẹ́. Mi ò kí ń sárẹ́ fún eré àbáwádà.

Àwọn òbí mi ni mo fẹ́ràn jù, bàbá mi àti ìyá mi, lẹ́yìn náà lókan ìyàwó mi àti àwọn ọmọ mi, lẹ́yìn náà lóko àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n mi tí a jọ jẹ́ ọmọ ìyá kan náà.